Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń fi àwọn àdéhùn mi sọ́kàn. Ìgbà mìíràn, mo máa ń set reminder láti lè máa gbàgbé àwọn àdéhùn tí mo bá ṣe fún àwọn ènìyàn.